Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, màá mú bíléèdì tí èèyàn máa ń fi n gé èékánná, màá máa ń fi gé èékánná mi. Ìgbà mìíràn lé lé yìí, màá kọ́kọ́ ti ọwọ́ mi bọ omi gbígbóná tí màá fún ní ìtọ́jú tí ó péye. Màá ti bọ inu omi gbígbóná, màá fọ̀ ó, ó ti máa rọ, ó máa fine. Tàbí kí n mú bíléèdì nígbà mi kí n fi fá èékánná mi yẹn. Orí èékánná, ó máa rẹwà, màá wá fi omi gbígbóná àti ọṣẹ, màá fi fọ̀ ó, ó máa mú ẹwà jáde kó tó di pé màá gé. Mi ò kí ń like kí èékánná mi kó kún rárárárá. Tí mo bá ní òde tí mo yà fẹ́ lọ, màá ń lẹ èékánná mii lórí ẹ̀ ní. Lẹ́ẹ̀hin rẹ̀ mi ò kí ń like kí èékánná mi kó kún rárárárá torí ó máa ń gbé ìdọ̀tí sínú.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tán. À, mo nífẹ̀ẹ́ sí àti máa mu omi púpọ̀. Láti láti kékeré ni mo ti nífẹ̀ẹ́ sí láti máa mu omi tó pọ̀ torí ó ní iṣẹ́ tó ń ṣe fún àgọ́ ara wa. Iṣẹ́ ẹ po, àǹfààní ẹ po jàbúrẹ́ tẹ. Omi múmu, omi tí mo máa ń mu ó máa ń pọ̀ gan-an, atún lo máa ń fọ ara wa dànù. Tí a bá ti mu a máa tọ̀ ìbà jáde kúrò lára àti kékeré ni mo ti believe, ni mo ti gbàgbọ́, ni mo ti gbàgbọ́ àwọn ọ̀rọ̀ yẹn. Mo dẹ̀ máa ń mu omi tó pọ̀ gan-an lọ́pọ̀ ìgbà torí emi nífẹ̀ẹ́ sí omi múmu. Omi múmu yẹn ti wá mú máa mi lára débi wípé mo fẹ́ lè máa mu omi ní ìṣẹ́jú, ìṣẹ́jú tí wọ́n bá gbá mi láyè. Tí iko mi bá gbà mí lá ye. Omi múmu ó dára púpọ̀

Mo máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ torí mo nífẹ̀ẹ́ sí oge ṣíṣe. Kò sí àsìkò tí mi o lè ṣọge. Tí mo bá ní ibi tí mò ń lọ ní òwúrọ̀ kùtùkùtù tí mo dẹ̀ mọ̀ wípé tí mi ò bá tètè bẹ̀rẹ̀ oge ṣíṣe mi pẹ̀lú ọ̀ṣọ́, màá tètè jí, màá bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ, sí ní múra, màá wá, ìgbà tí mo bá wá ṣe tán, màá wá fi ohun ọ̀ṣọ́ tí ó lẹ́wà, tí ó wa, tí ó dára, màá wá fi lé e torí ọ̀ṣọ́ dára. Ó sì máa ń bù iyi kun yàn. Wọ́n máa ń fún ni ní ẹwà, ọ̀ṣọ́. Ọ̀ṣọ́ dára gidi, gidi. Èmi dẹ́ni fẹ́ sì láti máa fi ọ̀ṣọ́ ṣọge. Ọ̀pọ̀ ìgbà mi tí àwọn ènìyàn bá rí mi, wọ́n máa ń bèèrè wípé ìbọ́ lè tí ra ohun ọ̀ṣọ́ tẹ wọ̀ yìí?

Èmi mo ìtumọ̀ orúkọ mi. Látí kékeré lèmi náà tí nífẹ̀ sí àti máa ka bíbélì mímọ́ ní mo dẹ̀ tí lọ wo ìtumọ̀ orúkọ mi tí mò ń jẹ́ Dorcas. Dorcas jẹ́ aláànú èeyàn oloore wọ́n máa ń ṣọ́ore fún gbogbo èeyàn. Ìwà Dorcas dà gidi nínú bíbélì kò dẹ́ sí ẹni tí ò mọ ìtumọ̀ rẹ̀ wípé oloore aláànú èeyàn ni ọ jẹ́. Orúkọ Dorcas dé dára púpọ̀ opo àwọn ènìyàn ni wọ́n fẹ́ máa ń sọ orúkọ yẹn fún ọmọ wọn. Èmi náà nífẹ̀ẹ́ sí bí mo ṣe dàgbà tí mo mọ ìtumọ̀ orúkọ tí wọ́n sọ mí. Inú mi dùn gidigidi ayọ̀ mi kún púpọ̀ torí Dorcas jẹ́ orúkọ gidi láwùjọ o ni ìtumọ̀ gidi gbogbo ǹkan re nkan gidi.

Ṣé mo máa ń ṣe eré ìdánì? A! Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe eré ìdánì. Béèni sì ni àwọn màmá kọ́ ń kọ ko. Eré ìdánì dára púpọ̀ gidigidi torí tí a bá ti de orí pápá, a bá ti dúró orí pápá, inú wa máa ń dùn ni, àyò wa máa ń kán pé a! A máa ṣe eré ìdánì lónìí, a máa ṣe eré ìyá lónìí, a máa ṣe eré àwọ̀ lónìí. A bẹ̀rẹ̀ sí ní jí se a, a bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tí gbogbo wa rí lórí núù máwòrán, a máa sọ fún ara wa. O rí bí lagbàjá ṣe sọ? O rí bí lágbàjá ṣe ṣe ni? O rí alábàjá ṣe ń gé alábàjá? Inú wa ó máa dùn, ara wa ó máa yá. A bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn nǹkan kan fún ara wa. Eré ìdánì mo nífẹ̀ẹ́, mo máa ń ṣe eré ìdánì dáadáa.

Bí mo ṣe máa ń kojú àsìkò láti parí iṣẹ́ mi tí wọ́n bá fún mi púpọ̀ dáadáa. Alákọ̀ọ́kọ́ ni wípé màá yára sí iṣẹ́ yẹn dáadáa kí n lè tètè parí ẹ̀. Kí n má ba à gba ẹ̀bi kí n lè gba kusẹ́ ọmọ dáadáa. Ẹ̀lẹ́ẹ̀kejì, màá pa gbogbo nǹkan mìí tí, ti ó lè mú ìdíwọ́ wá. Ìnǹkan mìí tí ó lè mú ìdíwọ́ wá tí mi ò fi nílò tètè parí iṣẹ́ yẹn, màá pa á tì, màá lè múra sí iṣẹ́ yẹn dé ojú ààmi tí inú tètè nínú òfin lè dùn mí pé mo parí iṣẹ́ yẹn ṣáájú àsìkò tí ó yẹ kí n parí rẹ̀. Mo máa ń múra sí iṣẹ́ dáadáa, ó dẹ máa ń fún mi ní àǹfààní láti tètè parí iṣẹ́ ní àsìkò tó yẹ kí n parí iṣẹ́ náà.

Mo máa ń wọ ìbọ̀wọ́ ní ẹẹkan kan, kò kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń wọ̀. Bóyá tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan mi tí ó ní ìdí láti wọ ìbọ̀wọ́ kí ìdọ̀tí yẹn kí ó má ba à di ọwọ́ mi. Bí àwọn nǹkan ìdọ̀tí, ẹ́, tí ibi tó ní ìsàn ni ibi mo ṣe wà, mo ṣẹ̀ṣẹ̀ ṣe operation ni. Tí mo bá fẹ́ wọ ojú ìlà tí wọ́n fún mi ní ìgbà yẹn, ìlà tí wọ́n fún mi ní ikùn ní ìgbà mi, màá ní ìdí láti wọ glove. Màá ní ìdí láti wọ ìbọ̀wọ́, èyí tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní glove, kí àìsàn ká àìsàn mi kí ó má ba à tàn dé ojú ìlà náà. Mo máa ń wọ ìbọ̀wọ́ ní àwọn irú àtòkọ̀ bá yẹn. Tàbí bóyá mo fẹ́ bá èèyàn ṣe nǹkan, bóyá ó ní kí n bú òun wọ nǹkan, mo máa wọ ìbọ̀wọ́ láti bá won ṣe.

Mo jẹ ẹnìkan tí wọ́n máa ń dé ní àkókò. Àkókò tí wọ́n bá ti fún mi, òun náà ni mo máa ń dé ibi nǹkan. Mo máa ń dé, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń dé bẹ́, ṣáájú àkókò gáàn, tí máa ti yára kúrò ní ilé. Ó mọ́, ó mọ́ mi lára láti máa dé ní àkókò tí wọ́n bá fún mi. Ní ibi iṣẹ́, titemi náà ni ẹnu iṣẹ́ mi. Kó dà mó máa ń dé ní àkókò tí kò yẹ kí n dé ibi iṣẹ́ nígbà mí tí àwọn èèyàn máa wọ̀ wípé, "àá, ẹ́ sún lé ni, kí ló ṣẹlẹ̀? Kí ló dẹ́? Kí ló ṣe gbá?" Inú mi de máa ń dùn pé, "áá, torí pé mo tètè dé ní àkókò tí ó yẹ kí n dé." Mo ti ta ọjà ju àwọn elomiran náà lọ. Màá ti, àwọn ọ̀dọ́ mi ni àwọn oníbàárà máa kọ́kọ́ wá, torí emi ni mo kọ́kọ́ dé ní àkókò tí ó yẹ. Mo máa ń dé ibi iṣẹ́ ní àkókò tí ó yẹ. Mo máa ń dé ibi gbogbo ní àkókò tí ó yẹ.

Mo máa ń fi ìdábòbò òòrùn ṣára. Mo nífẹ̀ẹ́ sí láti máa wọ ìdábòbò òòrùn sí ojú mi, kò fi ní lè, kò fi ní lè bá ojú jẹ́. Kò ní lè bá ojú wa jẹ́. Àwọn nǹkan tí kò ní lè bàjẹ́, ó pọ̀ ní ojú wa dáadáa. Wọ́n máa ń pe nǹkan ta ní nǹkan kan bí i dúdú báyii tí ó máa mú wa ní ẹ̀gbẹ́ ojú tí a bá lo ìdábòbò òòrùn, à ní ní nǹkan yẹn ní ojú wa. Ojú wa nà dẹ́lẹ́lẹ́ yí, kò ní bàjẹ́, òòrùn yẹn ò ní bá ojú wa jẹ́. Ó dára láti máa lo ìdábòbò òòrùn ṣára wa tí kò fi ní bá ojú wa jẹ́. Ìdábòbò òòrùn ó dára púpọ̀, ó dára gidigidi láti máa lò ọ tí ojú wa ò fi ní bàjẹ́.

Mo máa ń mu coffee ní ẹnu iṣẹ́. Mo jẹ́ ẹnìkan tó máa ń mu coffee lẹ́nu iṣẹ́. Tí mo bá ti mu coffee yẹn tán, ó bá mi lára mu gidigidi. Ọ̀pọ̀ ìgbà tí mo bá ti mu coffee yẹn tán, orun ò ní kún mi. Ó máa ń fún mi ní agbára láti lè fi ṣe iṣẹ́. Ojú mi á dá, màá le ṣe iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní ọ̀pọ̀ ìgbà dáradára. Mo nífẹ̀ẹ́ sí àti máa mu coffee lẹ́nu iṣẹ́ dáa dáa. Mi ò dẹ̀ má mú. Ẹ̀hẹ̀, àwa tí a tún máa ń mú a pọ̀ dáadáa. Tí a bá ti mú, gbogbo wa a lè ṣiṣẹ́ ànílé sinmi Ìyẹn ó máa rán wa lọ́wọ́ lẹ́nu iṣẹ́. Coffee dára púpọ̀, ó jẹ́ tó máa wà lára láti máa mú. Ọ̀pọ̀ ǹkan ni ò dá tí a bá ti mu bíi ẹyọ kan. Ni òjúmọ́, à o níwọn ò ní mọ̀ kí wọn dà bá àgọ́ ara wa jẹ́

Ṣé mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá? Èmi ò ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá o. A máa pọ̀ mọ́. Kí ni mo lọ́ n ṣe ní ilé ìdárayá? Melò ni gbogbo ara mi náà tí mọn gbé lọ ilé ìdárayá. Ara yìí ó jù báyìí naa lọ. Mi ò ní ìforúkọ̀sílẹ̀ nínú ilé ìdárayá rara rárá. Mi ò mọ̀. Mi ò ní ìforúkọ̀sílẹ̀, mo ti dé kí n lọ sí ilé ìdárayá.

Ṣé mo ní àìsàn tó lè rà sí oúnjẹ kan? A! Mi ò ní rárárá o. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Gbogbo oúnjẹ tí mo dè máa ń jẹ kò kì í gbó odi lára mi. Gbogbo oúnjẹ tí mo bá ti máa ń jẹ ló máa ń fi ara mi ní òge ló máa ń sanra mi ní àǹfààní. Kò sí mi ò ní àìsàn sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tí mo jẹ ló ń ba mi lára mi láti kékeré. Kò sí oúnjẹ tí mo jẹ tí ò ní ba mi lára mu. Kò sí oúnjẹ tí mo jẹ tí ó máa ń gbé odi lára mi. Kò sí oúnjẹ tí mo jẹ tó lè máa ń fa àìsàn sí mi lára. Kò sí i ìru oúnjẹ náà, mi ò de tí bá oúnjẹ náà pàdé. N ò kí jẹ oúnjẹ pupo lo mí sí ẹni tí ó máa ń jẹ oúnjẹ oríṣìíríṣìí. Gbogbo oúnjẹ tí mo ṣá ti máa ń jẹ láti kékeré kò sí èyí tó gbé odi.

À, ìgbà tí ó kẹ́yìn tí mo ti sunkún, òun ni ìgbà tí mo wà nínú oyún. Òpọ̀ ìgbà míì wà, tí n kàn má dá sunkún. Láìsepé bóyá wón nà mí, àbí bóyá, èèyàn kán nà mí. Hmm hmm. N kàn má dá sunkún ni, ìgbà yen náà ni ó kẹ́yìn tí mo ti sọkún gbẹ̀yín. Mo dẹ̀ ti bímo nisìnyi, mi sunkún mo, rará rárá.

Ekọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà tí mo wà ní ilé ìwé, ọ jẹ́ èdè Yoruba. Ọ jẹ́ èdè Yoruba. Òun ni mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé. Torí Yoruba a máa kọ́ ni ní ọgbọ́n, o máa ń kọ́ ni ní ìmọ̀, o máa ń kọ́ ni ní òye. Inú ẹ̀kọ́ yẹn náà ni a ti kọ́ nípa àwọn, nípa àwọn ìlú oríṣiríṣi tó wà, bí wọ́n ṣe d'áyé, àwọn ìṣẹ̀nbáyé. Hmm, ibe náà ni wọ́n ti máa ń kọ́ wa ní a b d tá, tá kọ̀ọ̀ko fi bẹ̀rẹ̀. Mo nífẹ̀ẹ́ sí èdè Yoruba gidigidi. Mo de ní, mo de like iṣẹ́ rẹ̀ nígbà tí mo wà ní ilé ìwé. Mo fẹ́ràn ẹ́ gidigidi. Òun ni mo fẹ́ràn jù nínú gbogbo ẹ̀kọ́ tí wọ́n máa ń ṣe nígbà náà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Mi ò tíì le sọ ìgbà tí ọjà tuntun yóò jáde, but, ṣùgbọ́n a ti ń mọra àti gbé ọjà tuntun mì jáde tí àwọn ènìyàn tun máa nífẹ̀ẹ́ sí àti máa rà láti máa wá káàkiri. Ṣùgbọ́n mí ò tíì le sọ pàtó ìgbà tí ọjà náà yóò jáde, torí tí mo bá ní kí n sọ pàtó ìgbà tí ọjà yẹn máa jáde, ìro ni màá máa pa fún àwọn ènìyàn. A kan ń sọ fún wọn ní wípé ìgbà báyìí, ìgbà báyìí ni a fẹ́ gbé ọjà tuntun jáde o. Ẹ bá wa ṣe o, ẹ bá wa rà o, ẹ bá wa, máa wá rà á o, ẹ máa bá wa ṣé gbá o. Gbogbo àwọn nǹkan tí a ṣe ń ṣe lọ́wọ́ nìyen fún àwọn ènìyàn. A ò tíì sọ date ti, a ò tí ì sọ ìgbà tí yóò jáde fún wọn. A ò tí ì sọ ìgbà tí ó máa jáde fún wọn.

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́, mo máa ń bá wọn ṣiṣẹ́ pẹ̀lú oyàya, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú àlàáfíà. Torí ibi tí èèyàn bá ti lo àlàáfíà kò ní sí ìjà níbẹ̀. Láàárín èmi àti àwọn ẹlẹgbẹ́ mi kò kin sí ìjà láàárín wa. Torí gbogbo wa ń gbé àgbẹ̀ pọ̀ pẹ̀lú ìfẹ́, pẹ̀lú àlàáfíà, pẹ̀lú ìtẹríba. Ẹni tí ó bá jù wa lọ, a bá ṣe, a bá ṣàwàdà bí àgbàlagbà, a ní rí fin, a ní ṣe nǹkan tí ò dáa, a ní ṣe fún.

Ní ìgbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Mi ò tíì ní ọkọ̀ báyìí, ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run kí ó ra ọkọ̀ fún mi. Tí mo bá ní ẹni tí ó ní ọkọ̀ tán, màá nífẹ̀ẹ́ sí láti máa fọ ọkọ̀ mi ní ọwọ́ ìrọ̀lẹ́, máa ṣàlẹ́ tí mo bá dé. Àti kò yẹn ni ó máa ń dára láti fọ ọkọ̀. Tí èèyàn bá fọ ọkọ̀ èèyàn ní táìmù, níru àkókò yẹn, tè èyàn bá ti fọ tán, tè èyàn mo wi pé kò sí ibi tí èèyàn ń lọ mọ́ lọ́jọ́ yẹn, ó ti máa wà ní fífọ̀. Nígbà tí ó bá di òwúrọ̀ ọjọ́ kejì, tí èèyàn lọ sí ibi iṣẹ́, oúnjẹ ò jọ èèyàn, èèyàn ni tó ṣẹ̀ṣẹ̀ máa ń sáré kíta kíta láti sọ wípé bóyá èèyàn fẹ́ fọ ọkọ̀ kankan. Ẹ̀èyàn ó kàn bọ̀ sínú ọkọ̀ náà ni èèyàn ó gbe èèyàn kọrí síbi iṣẹ́ niyen, ọkọ̀ náà yóò sì rẹwà. Yóò ní ẹwà lára ju kí èèyàn tó máa ṣẹ̀ṣẹ̀ sáré fọ̀ ní òwúrọ̀ lọ.

Ṣé mo fẹ́ràn ríra oúnjẹ ní òpópónà? Àh! Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ehn, mo máa ń nífẹ̀ẹ́ sí láti da iná oúnjẹ fúnra ra mi láti ilẹ̀, kí mọ irú omi tí màá lò láti fi sè é, tí èyí kì í ṣe oúnjẹ òpópónà tí mi ò mọ ibi tó ti wá, tí mi ò mọ bó ṣe jẹ́. Mo máa ń nífẹ̀ẹ́ sí àti dáná fúnra ra mi. Mi ò nífẹ̀ẹ́ sí àti máa ra oúnjẹ ní òpópónà o. Mi ò kí ra oúnjẹ jẹ ní òpópónà rárá rárá. Ni ọjọ́ tí ojú bá ń ká mi tí mi ò rààyè láti dá iná fúnra ra mi, màá yá wá bíi búrẹ́dì jẹ ni mo tó máa ń wá láti jẹ, tí màá sì fi ẹran ẹlẹ́rìndòdò tí màá fi le tí màá fi jẹ. Àwọn nǹkan tí mo tún máa ń jẹ ní ọ̀pọ̀ ìgbà mí tí mo ò bá dáná, òun nìyen.

Mo fẹ́ràn láti máa rìn òkè gidigidi lémi àti àwọn ẹlẹgbẹ́ mi. A ti máa ń ní ọjọ́ tí a máa ń mú bí ẹ̀kan ní oṣù tí a máa ń lọ láti fi rìn òkè. Tó bá ti ku ọ̀la báyìí tí a máa lọ ni a ti máa ń ṣe ìgbáradì. Nínú wa máa ń dùn ni ayọ̀ wa máa ń kún wípé "ááà a tún máa lọ rìn òkè lórí ọ̀la o. A ń lọ rìn òkè lọ́la." Tó bá wá di ọjọ́ tí a ń lọ gangan, ayọ̀ wa máa ń kún jọjọ. Gbogbo wa a ti péjú torí pé kì í ṣe wípé ẹnìkan ló máa ń lọ. A máa ń pọ̀ tí a máa ń lọ láti lọ rìn òkè náà. Òkè rínrín, ó dára gidigidi o. Mo dẹ̀ fẹ́ràn láti máa rìn òkè. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí láti máa lọ sí òkè láti máa ṣe àwọn Nǹkan oríṣìíríṣìí la máa ń rí láti òkè tí a bá wà ní òkè. Ni ọ̀pọ̀ ìgbà mìíràn, àwọn ẹ̀yàn ó kéré tiń-tiń-tiń lójú wa.

Bí mo ṣe máa ń dá àwọn fóònù mi ní ibi iṣẹ́. Tí ó bá yá jẹ́ ìpè tí ó jẹ́ dandan tí mi ò gbọdọ̀ má gbé, òun ni mo máa ń gbé ní ibi iṣẹ́, òun ni mo máa ń dáhùn ní ibi iṣẹ́. Bíbẹ̀ kọ̀, mi ò ní gbé ìpè náà o. Torí ọ̀gá wa ò gbọdọ̀ bá wa ní ibi tí a ti ń dáhùn fóònù ní ẹnu iṣẹ́. Tí ọ̀gá wa bá le bá wa níbẹ̀, à, tí ẹ bá ń gbọ́ ọmọ, o ti rí gobe nìyẹn o. Àìkí dáhùn fóònù ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n tí ó bá jẹ́ fóònù tí ó pọn dandan kí a dáhùn, a tóró ààyè lọ́wọ́ ọ̀gá wa wípé "Ọ̀gá, ẹ má bínu o, mo fẹ́ sáré gbé ìpè yìí." A sì sáré gbé ìpè náà fún bí ìṣẹ́jú péré.

Báwo ni mo ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi? À, èmi àti àwọn ọ̀rẹ́ mi a mọ owó ara wa gidi gan. A kì í jà sí owó tí àwọn ènìyàn bá fún wa pé ka pín láàárín ara wa. A jókòó, a pín bó ṣe yẹ ká pín láàrín ara wa, kò dènà sí ìjà. Ó ti mọ́ wa lára tí a bá ti rí èèyàn fún wa ní owó tàbí nǹkan mìíràn gan, a kì í jà torí èmi àti àwọn ọ̀rẹ́ mi a ti mọ ara wa tipẹ́tipẹ́. Kò sí ìjà láárín wa, kò dẹ̀ sí èdè-áiyedé láàrín wa. Ó fún wa ní àǹfààní láti máa bá ara wa sọ̀rọ̀, láti máa bá ara wa rìn, láti máa fún ara wa ní ìmọ̀ràn. Tí a bá ti wá rí èèyàn fún wa ní owó tí a fẹ́ pín láárín ara wa, a máa ń pín ní dọ́gba dọ́gba tí ó fi ní sí ìkùnsínú làárín ara èèyàn. Tí a bá ti pín tán tí ó bá tún kù nílẹ̀, a yá fi ra ǹkan mìíràn bí í pa pàpá nu tí a pín láárín ara wa.

Báwo ni mọ ṣe máa ń tọrọ àforíjìn? À, èmi láyé mi gbẹ̀gbẹ́ sì. Èmi kí ń tó lẹ́ sẹ̀ èèyàn tí mo bá sì ti ṣe ọba yìí, màá tọrọ àforíjìn pẹ̀lú ìtẹríba ni. Tí màá rọra, màá wò ó. Ọ̀ọ́, màá kún lẹ̀, màá bẹ ẹni yẹn. Tí mo bá ti wà lórí ìkùńlẹ̀ tí mò ti bẹ ẹniyẹn, inúu rẹ̀ á dùn, inúu rẹ̀ ó yọ̀ sí mi, yọ dàríjí mi. Ọ̀nà tí mo máa ń gba tọrọ àforíjìn nìyẹn. Màá kúnlẹ̀, màá bẹ ẹni yẹn, màá bẹ̀bẹ̀ wípé kí wòn má bi nú, kí wọn ó dàríjí mi wípé ọmọdé ni mí, àwọn ẹ̀sì tí mo dẹ̀ máa ń fọ̀ nìyẹn. Ikúnlẹ̀ ni èmi máa ń lò láti fi tọrọ ìdáríjìń lọ́dọ̀ àwọn èèyàn. Tí mo bá ti kúnlẹ̀ tí mo tọrọ ìdáríjì lọ́dọ̀ wọn, àwọn náà dè máa ń dàríjíń mi bẹ́ẹ̀ nì. Ṣùgbọ́n èmi è kì í sábà ṣe èèyàn ní ọ̀pọ̀ ìgbà.

Báwo ni mo ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? Kò sí kí èèyàn má ní ìṣòro lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n àwa la máa mọ bí a ṣe máa kojú ẹ̀. Ní tìtẹ̀ mi, mo máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú ìfẹ́ àti àlàáfíà. Ẹni tí ó bá fẹ́ bá mi jà tàbí tí ó fẹ́ mú wàhálà wá, ìgbà tí èmi ò bá ba fa wàhálà, tí mo tó bá rẹ́rìn, tí mò ń bá lò pẹ̀lú àlàáfíà, tí mò ń bá rẹ́rìn pẹ̀lú ìfẹ́, kò sí bí o ṣe ní-- kò sí bí inú rẹ̀ náà ṣe ní rọ. Kò sí bí inú rẹ̀ náà ṣe ní rọ tí ohun náà tí yóò rẹ́rìn wá, tí ìṣòro tí a ní yẹn tí yóò dẹ̀ pàrí, tí ò ní ṣe ìṣòro mọ́. Ẹ̀yàn gbọ́dọ̀ ní ẹ̀mí ìṣòro lẹ́nu iṣẹ́ tí èèyàn fi ní le, tí èèyàn fi le máa kojú ìṣòro kí ìṣòro tí èèyàn bá ní.

Ah! Nígbà wo ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ní ìgbà tí mo wà ní ilé ìwé, òun ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé. Láti ìgbà tí mo ti parí ilé ìwé, mi ò tìí lọ sí ilé ìkàwé láti ka ìwé kankan. Mo dẹ̀ parí ilé ìwé ní ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún. Ìgbà yẹn, ẹgbẹ̀rún méjì ó lé mọ́kàndínlógún. Ìgbà yẹn ni mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn.

Àwọn ápù wo ni mo máa ń lò jù? Mo níìfẹ́ sí láti má a lo Facebook jù nínú gbogbo ápù. Òun ni mo nífẹ̀ẹ́ láti má a lò torí orísìírísìí ǹkan ló ń wà níbẹ̀ tí wọ́n ń gbé jáde sí afẹ́fẹ́ tí a máa ń wò níbẹ̀, tí ó dẹ̀ máa ń kọ́ni lẹ́kọ̀ọ́. Facebook ni èmi láìké jù láti má a lò. Tí mo bá ti wọ Facebook báyìí, mà á rí àwọn tí ó ń ṣe ọjọ́ ìbí, mà á rí àwọn tó ń ṣe ayẹyẹ ìgbéyàwó, mà á rí àwọn ọmọ tí ó ń lọ sí ilé ìwé tí àwọn òbí wọn yá wọn, tí wọ́n ya àwòrán wọn, tí wọ́n gbé síbẹ̀, tí wọ́n ń kí wọn wípé bí wọ́n ṣe ń lọ, wọ́n a padà ní ayọ àti àlàáfíà. Àwọn orísìírísìí ǹkan tí mo máa ń rí ní Facebook nìyẹn, tí ó mú mi ní ìfẹ́ sí àti má lò ó jù nínú gbogbo ápù.

Nígbà wo ni mo kẹ́yìn kó nǹkan tuntun ní ibi iṣẹ́? Ojoojúmọ́ ni mo máa ń kó nǹkan tuntun ní ibi iṣẹ́, torí ojoojúmọ́ ni èèyàn gbọ́dọ̀ máa fi kó nǹkan tuntun sí. Bí bẹ́ẹ̀ kọ́, èèyàn o kàn pẹ̀lẹ́yìn bí, bí a kọ̀ pẹ́ ni. Ojoojúmọ́, lèmi máa fi ń kó nǹkan tuntun ní ibi iṣẹ́. Ojoojúmọ́, ni mo fi máa ń kó nǹkan tuntun ní ibi iṣẹ́, torí mo máa ń fi gbogbo ara. Òun ni mo fi máa ń wo iṣẹ́, òun ni mo fi máa ń ṣe iṣẹ́. Tí nǹkan tuntun tí ẹlòmíì bá tún ṣe, màá tún ti sáré fi ojú sí, torí ìgbà mi ti yóò bá wúlò fún èmi náà. Bí èmi ò bá fojú sí, kò ní wúlò fún mi. Mi ò ní mọ nǹkan yẹn ṣe tí ó bá di ìgbà mi. So mo máa ń ní sùúrù láti fojú sí nǹkan tuntun.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? À, mi ò ní rántí níbo. Èébí mi ni wọ́n dá àdéhùn fún, kò sí bí mi ò ṣe ní rántí. Mo ti máa ń fi sí àyà mi. Màá ti tètè jí, màá ti tètè mura. Mo ti gba ibi tí mo ti ní àdéhùn, mo ti gba ibẹ̀ lọ. Mi ò kí pẹ́ rárá dé ibẹ̀. Kò sí bí mi ò ṣe ní rántí o. Mo máa ń fi fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, mo máa ń fi sí àkókò tí mo bá fẹ́ jẹ́ kó jí mi. Bí ó bá ti di àkókò yẹn bá yii tó jí mi, màá rántí wípé mo ní àdéhùn pẹ̀lú ẹnìkan.

Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba torí ọ̀pọ̀ nǹkan ni èèyàn máa rí níbẹ̀, ọ̀pọ̀ nǹkan lèèyàn tún máa kọ́ níbẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn náà lòṣi máa wá sí ibi iṣẹ́ yẹn náà, tí àwọ́n náà máa wá kọ́ ẹ̀kọ́ kan yàtọ̀ sí méjì. Mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìta gbangba dáadáa.

Se mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Bẹ́ẹ̀ni, mo máa ń fún wọn ní owó àfikún ní ẹ̀kọ̀ kan, tí wọ́n bá ṣe iṣẹ́ tí ó wù mí ní orí. Tí mo mọ̀ wípé iṣẹ́ tí wón ṣe yẹn pé ọkọ̀ jẹ́ iṣẹ́ tí ó yẹ kí wón ṣe, tí wón ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ wọn. Mo máa ń fún wọn ní owó àfikún dáadáa ní ẹ̀kọ̀ kan tí wón bá ṣe iṣẹ́ tí ó wù mí ní orí. Èmi, mo máa ń nífẹ̀ẹ́ sí kí èèyàn ṣiṣẹ́ dáadáa tí ó ní ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi. Èmi ọmọ pupa ròdòròdó. Mo máa ń tọ́jú ara mi tí mo bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù. Torí mo máa ń tètè jí lọ síbi iṣẹ́. Màá bu omi sí balùwẹ̀, mo máa wẹ́ ara mi tí màá mọ́ tónítóní. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán, màá bọ́ sínú ìyẹ̀wù tí à ń pè ní yára. Màá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ohun tó já fínfín sí ààrùn ara rẹ̀ tí ó já tónítóní. Màá fi pa ara mi kí n lè máa já fínkánfínkán fún oruntoládùn. Tí mo bá ti ṣe ìyẹn tán, màá bọ́ sínú aṣọ gidi tí ó rẹwà, màá wọ̀ sí ọrùn mi, sí ara mi, ó máa dúró rẹ́gí. Tí mo bá ti ṣe ìyẹn tán, màá fi bàtà tí ó ṣe, tí ó rẹwà, màá fi lé orí aṣọ náà. Lẹ́yìn rẹ̀, màá wá fi gèlè sí, torí mi ò láìki láti máa sí orí mi sílẹ̀. Lẹ́yìn yẹn, bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn.

Mímú ṣé máa ń rí ìpèsè àwọn ohun èlò. Ah! Ní ìlú tí mo wà yìí, tí mo bá fẹ́ àwọn ohun èlò kan, màá ní láti lọ sí ọjà ọba ọ̀dọ̀ wa, ọjà ìgbàlódé tí ó wà ní ọ̀dọ̀ wa. Màá ní láti lọ sí ibẹ̀, láti ra ohun tí mo bá fẹ́ ní ohun èlò, màá ní láti lọ sí ọjà láti rà. Ọjà ni èmi máa ń lọ tí mo bá ti need àwọn ìpèsè ohun èlò kan tí mo need, tí mo nílò. Màá ní láti lọ sí ọjà láti ra àwọn ohun kan tí mo bá fẹ́, màá sì máa lọ sí ilé. Ọjà ni mo sáà máa ń lọ ni ti tèmi láti ra àwọn ohun kan tí mo bá fẹ́, àwọn ohun èlò tí mo bá fẹ́. Ọjà ni mo táà máa ń lọ rà tí màá ṣe pèsè rẹ̀ sílé. Dì ìgbà tí màá bá need re, ìgbà tí màá bá ní lo e.

À, àjọ̀dún tí mo fẹ́ràn jù, ó jẹ́ oṣù tí ó gbẹ̀yìn ọdún tí wọ́n má ń fún wa ní àǹfààní láti lọ sí ìlú wa láti lọ se ọdún níbẹ̀. Ìgbà yẹn ni mo má ń fẹ́ràn jù dáadáa. A ń pè ọdún kan ní ọdún Kérésìmesì. Mo má ń nífẹ̀ẹ́ sí ọdún yẹn, mo fẹ́ràn ẹ̀ gan. Àti ọdún ta ń pè ní Àwa ọmọdé, ọdún yẹn a má ń pè ní ọdún níńlá. Ó jẹ́ ọdún wàùn wàùn. Àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù ni nyẹn o. Mi ò kí lè dúró kí a fi bọ́ sínú oṣù tí ó parí ọdún. Inú mi má ń dùn ni tí a bá ti wà nínú oṣù náà.

Ṣé mo fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? À, èmi ò fẹ́ràn rẹ̀ o. Kí n wà ní ẹ̀gbẹ́ pátápátá, òun ni mo máà, òun ni mo máa nífẹ̀ẹ́ sí. Kí n wà ní ẹ̀gbẹ́ pátápátá nínú ọkọ̀ òfurufú, ó tẹ́ni lọ́rùn ju kí n wà ní ibi ojú fèrèsé lọ. À, mélòó ni gbogbo ara mi, gbogbo ohun tó bá ń lọ ní ilẹ̀ẹ̀lẹ̀, òhun lèèyàn máa ma rí. Ẹ máa rí wípé ẹ ti wà lókè pátápátá. Mi ò nífẹ̀ẹ́ sí láti máa jókòó sí ẹnu fèrèsé, ní ojú fèrèsé nínú ọkọ̀ òfurufú o. Àyà mi ó máa já, ẹrù ó máa bà mí, màá ma bì. Ẹ̀kan tí ìrú rẹ ṣẹ́lẹ̀ ni nígbà tí wọ́n mú wa lọ láti lọ wo ọkọ̀ òfurufú láti ilé ìwé, òun ni mo ti bẹ̀rù láti máa jókòó sí ẹnu fèrèsé nínú ọkọ̀ òfurufú. Gbogbo nǹkan tí ó bá ń lọ ní ìsàlẹ̀ lè máa wò, àyà mi má ń já gidi o.

Báwo ni mo ṣe máa ń rí dájú wípé ọjà mi dára? À, mo máa ń, mo máa ń jẹ́ kó dá mi lójú pé ọjà mi dára gidigidi. Bí mo bá ṣe ń lọ ni màá máa bọ̀, ni màá máa yẹ̀ ẹ́ wò wípé kí ló mú ọjà eleyii, màá máa yẹ ọjọ́ tí yóò bàjẹ́ wò torí wípé èèyàn ò gbọdọ̀ fi irú ǹkan bá yẹn, èèyàn ò gbọdọ̀ ta irú ọjà bá yẹn síta. Tẹ́ èèyàn bá ti ta irú ọjà bá yẹn síta, èèyàn ó ní, èèyàn máa padà nù oníbàárà èèyàn. Mo máa ń make su-- mo máa ń jẹ́ kó jẹ́ àrí dájú fún mi wípé ọjà yẹn dára dáadáa nítorí wípé màá ta irú ọjà bá, màá ta irú ọjà bẹ́ẹ̀ síta tí ò fi ní fa àrí yẹn jù yẹn láàárín èmi àti oníbàárà mi tàbí láàárín èmi àti ẹni tí ó bá ra irú ọjà bẹ́ẹ̀. Mo máa ń rí dájú dáadáa. Ẹ̀yin mó, à, èmi à má, àwọn ẹlòmíràn wọ́n máa ń ta ọjà tó ti bàjẹ́, ọjà tí ò dá wọ́n á tà síta. Han, ẹlòmíràn o wà ses, wọ́n wà máa gba iwájú wọn kọjá láti lọ máa ra ọjà mi. Èmi máa ń rí àrí dájú wípé ọjà mi dára dáadáa nítorí pé màá tà á síta.

Ṣé mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? A! Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o. Ibi tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbéjáde báyìí ni ibi iṣẹ́. Inú àwọn èèyàn máa dùn, ara wọn máa ń túká, ara wọn máa ń yá gágá, inú wọn á dùn. A! Màá ṣe ìgbéjáde yen gegebí wípé, hmm àwọn gán o máa wo ni wípé, à á irú èèyàn wo le lé iyì? Irú ẹni wo le lé iyì bí mo ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáadáa dáradára.

Àwọn ohun tí mo máa ń gbọ́ tí mo bá wà nínú ọkọ̀, ẹ́, ó pé oríṣìíríṣìí. Tí a bá ti wà nínú ọkọ̀, tí èṣe àwa nìkan ni, tí èṣe èèyàn nìkan ni ó wà nínú ọkọ̀ nígbà yẹn. À-- éèyì, àwọn ọ̀rọ̀ oríṣìíríṣìí, òun ni a máa ń gbọ́. Bí eléyi bá ṣe ń sọ títí ẹ̀, ni t'ọ̀un náà máa ma sọ títí ẹ̀. Oríṣìíríṣìí ọ̀rọ̀, òun ni a máa ń gbọ́ nínú ọkọ̀ tí a bá ti wà nínú ọkọ̀. Eléèkejì tí ó tún máa ń ṣe bẹ́ẹ̀ ni wípé a máa ń gbọ́ rédíò, èyí tí à ń pè ní asọ̀rọ̀mágbèsì, a máa ń gbọ́ tí a bá ti wà nínú ọkọ̀. Ó pọ̀ jabirata, ìyẹn ṣe ẹ̀pọ̀ gan. Rédíò yẹn ni àwọn èèyàn sábà máa ń gbọ́ jù. A máa sọ àwọn ètò oríṣìíríṣìí nínú rẹ̀. Bí ọkọ̀ ṣe lé ìyàwó rẹ̀ bọ̀ síta, àwọn ọ̀rọ̀ mọ̀lẹ́bí, bá ṣe lè to ilé, àwọn ọ̀rọ̀ báyẹn, àwọn ètò bẹ́ẹ̀, òun ni a máa ń gbọ́ nínú rédíò asọ̀rọ̀mágbèsì. A sì máa.

Ṣé mo ní nọ́mbà orílẹ̀? À, mo ní nọ́mbà orílẹ̀ o. Torí orílẹ̀-èdè titi wa tí a tìẹ̀ wà yìí, a gbọdọ̀ má ní. Tí o ò bá ti ní báyìí, oríṣiríṣi nǹkan ó pọ̀ jamburata tí ó jẹ́ wípé o ò ní le ṣe. Àwọn nǹkan pọ̀ tí ó jẹ́ wípé tí o ò bá ti ní nọ́mbà orílẹ̀, o ò ní le ṣe rárá rárá. Bí i kí wọ́n sọ wípé oò lè open ilé ìfowópamọ́, o ò ní àǹfààní sí láti máa lo ilé ìfowópamọ́ ní orílẹ̀-èdè titi wa tí o ò bá ti ní nọ́mbà orílẹ̀-èdè yẹn. O ò lè ṣe òfin ilé ìfowópamọ́, o ò lẹ́tọ̀ọ́ sí. O ò lẹ́tọ̀ọ́ sí àti ṣe àwọn nǹkan oríṣiríṣi ní ilé ìwé gíga ní wọ́n ti máa ń bèèrè nọ́mbà orílẹ̀ yẹn. Ó wúlò jamburata ní orílẹ̀-èdè ti temi. A gbọdọ̀ ní nọ́mbà orílẹ̀ kí a tó lè ṣe nǹkan oríṣiríṣi tí ó pọ̀

Ní ìgbà wo ni mo ti rìn irìn àjò keyìn fún isẹ́? Ìgbà tí mo ti rìnrìn àjò kányìn tí ó jọ mọ́ nǹkan tí iṣẹ́, òun ni inú ọdún ta wà yìí ní inú oṣù kẹrin. Òun ni mo ti rìnrìn àjò kányìn fún isẹ́. Láti ìgbà yẹn ni mi ò ti lè rìnrìn àjò mọ́, torí mo wà ní ipò ìlòyún nígbà yẹn. Ko tó dé pé mo ṣẹ̀ṣẹ̀ bímọ. Ìgbà yẹn ni mo ti rìnrìn àjò kányìn ní inú oṣù kẹrin ọdún tí ànló tán yìí. Òun ni mo ti rìnrìn àjò kányìn. Láti ìgbà yẹn ni mi ò ti lọ sí ibi kankan fún isẹ́ mọ́. To je wí pé lẹ́yìn kí n lọ ibi iṣẹ́, kí n kà padà sí ilé, òun ni ó kù. Kise wí pé mi ò lè rìnrìn àjò náà, but torí ọ̀nà wa, ọ̀nà ìlú wa tí ò da àti ipò tí mo wà. Òun ló fà á torí mi ò bá tún ti rìnrìn àjò fún isẹ́ lẹ́yìn ìgbà yẹn.

Mo ní aṣọ òtútù, ṣe mo ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù. Hmm. Mo ní ba-- mo ní aṣọ òtútù ní oríṣìíríṣìí ni mo ní àwọn aṣọ yẹn. Tí ó bá ti di inú ọyẹ́ tí afẹ́fẹ́ máa ń fẹ́ gidi, káìní àwọn àsìkò yẹn ni mo máa ń wọ àwọn aṣọ òtútù. Mo ní aṣọ òtútù dáradára, kódà pé kì í ṣe ẹyọ kan ni mo ní. Iye tí mo ní á tó méjì sí mẹ́ta. Bí ó bá ti di ìgbà òtútù, mi ò fi ara mi ṣeré. Màá wọ àwọn aṣọ òtútù yẹn lé orí aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí mo bá kọ́kọ́ wọ̀, màá wá wọ àṣọ òtútù lé lórí kí òtútù kí ó má bà á ṣe mú mi. Mo ṣe máa ń wọ àwọn aṣọ yẹn, mo ṣe máa ń wọ̀ níyẹn. Mo de máa ń fín dààbò bo òtútù. Tí ó bá ti di àsìkò rẹ̀, mi ò fi òtútù ṣeré. Bẹ́ẹ̀ náà sì ni tí ó bá di àsìkò ooru, mi ò fi ọ̀wọ́n náà ṣeré.

Mo nífẹ̀ẹ́ sí àwọ̀ funfun. Àwọ̀ wo ni mo fẹ́ràn jù? Mo nífẹ̀ẹ́ sí àwọ̀ funfun. Èdè tí mo dẹ̀ fi fẹ́ràn àwọ̀ funfun ni wípé, ibo ibi tí mo bá ti ń lọ tí mo bá ti yọ ní ọ̀kan, tí ó bá ṣe wípé aṣọ funfun ni mo ń wọ, wọn máa tètè mọ̀ wípé lágbájá ló ń bọ̀ yẹn. Tí mo bá wọ aṣọ aláwọ̀ mi, wọn oni tètè mọ̀ wípé èmi ni mo ń bọ̀ torí wọ́n ti mọ̀ wípé àwọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jù ni àwọ̀ white. Mo máa ń jẹ́ kí kọ́lọ̀ mi wà lára rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà nígbà mìíràn. Ṣùgbọ́n àwọ̀ tí èmi nífẹ̀ẹ́ sí jù, tí mo fẹ́ràn jù, òun ni àwọ̀ funfun.

Ah! Kí a máa parọ́, ṣé mo máa ń ṣe yoga? Mi ò kí ṣe yoga. Kódà mi ò mọ̀ tí ń jẹ́ yoga bí mo ṣe wà yìí. Mi ò sí like irọ ni ti tèmi, yoga! Mi o mo ẹni tọ́ ń jẹ́ yoga. Mi ò kí ṣe yoga pẹ̀lú. Ọ̀dọ̀ tí mo bá ní wípé mo máa ń ṣe yoga, irọ́ ni mò ń pa. Mi ò kí ṣe yoga o. Mi ò dènà bí wọ́n ṣe máa ń ṣe. Mi ò mọ̀. Kódà mi ò mọ ìtumò e, mi ò mọ ìtumò bí mo ṣe Wàyí.

Nígbà wo ni mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ? O ti pẹ́ díẹ̀, torí mo máa ń dáná ni ní títì mi. Mi ò kí sábà lọ sí ilé oúnjẹ. Tí mo bá fẹ́ lọ sí ilé oúnjẹ gé, bọ́yá mo fẹ́ ra búgà tá ń pè ní búrẹ́dì, òun ló kú. Ṣùgbọ́n wẹ pé màá wá lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ, ó ti pẹ́ tí mo ti lọ. Ó ti pẹ́ tí mo ti lọ ìgbà tí mo wà ní ilé ìwé.

Ṣe mo máa ń jẹun nínú ọkọ mi? Nínú ọkọ mi? A! Mo máa ń jẹun. Àwọn Yorùbá náà ni ó sọ wípé ebi ẹwọ nu kọ́rọ̀ mí ọ́ wọ̀. Tó bá ṣe wípé bóyá oúnjẹ tí mò ń gbé lọ síbi iṣẹ́ owà nínú ọkọ mi time yẹn tí ní àsìkò yẹn tí ebi sì ń pa mí. A! Máa jẹun nínú ọkọ mi. Kí ni ó mú mi máa jẹun nínú ọkọ mi? Ẹ̀bẹ̀ mi ni mo ní. A! Kò sì ìgbà tí mi ò lè jẹun níbi tí ó bá wú mi. Tó bá sì ẹ tán tí wá jẹ́ wípé ǹkan tí mo rí mi. Tí è ṣe pé bóyá mo share, tí è ṣé pé bóyá mo lò pẹ̀lú ẹlòmíràn. Màá jẹun níbi tí ó bá ti wú mi. Mo máa ń jẹun nínú ọkọ mi.

Báwo ni mo ṣe máa rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? À, mi ò gbọdọ̀ máa rántí, torí tí mi ò bá rántí, kò sì bí mo ṣe fẹ́ ṣe àwọn nǹkan tí mo bá ti lo ọ̀rọ̀ àsìnà fún. Mi ò gbọdọ̀ máa rántí tí mi ò bá ti rántí, kò sì bí mo ṣe fẹ́ rántí, kò sì bí mo ṣe fẹ́ lo àwọn àsìnà nìyẹn. Rárá, rárá, mi ò ní ní, mi ò ní ní àǹfààní láti lè lò ó. Tí mo bá sì ti ní àǹfààní láti lè lò ó, ti gòbé ṣẹlẹ̀ nù, ó ti di sí gòbé. Gòbé ti ṣẹlẹ̀ máa rí gòbé.

Ṣé mo máa ń pàdé àfojúsùn títà mi? À, mo máa ń pàdé rẹ nígbà mìíràn. Mi ò dẹ́kí pàdé àfojúsùn títà mi nígbà mìíràn. Ní ìgbà tí ọjà bá yá, ó ṣe é ṣe kí n pàdé rẹ. Tàbí kó tún jù bẹ́ẹ̀ lọ, kó tún ju àfojúsùn tí mo ti wò wípé bóyá tí mo bá dé ibi iṣẹ́ ní òní, àwọn nǹkan báyìí ni mo gbọ́dọ̀ rí tà. Àwọn nǹkan báyìí ni mo gbọ́dọ̀ rí tà. Ó ṣe é ṣe ní ọ̀pọ̀ ìgbà tó jẹ́ wí pé màá tà jù bí mo ṣe fi ojú sùn lọ. Nígbà mìíràn sì le lé yi Tí ọjà bá rí bá kàn, o lè má tó bẹ́.

Ṣé mo ní aṣọ wíwẹ̀? À, mi ò ní aṣọ wíwẹ̀ o kí a máa pàrọ́. Torí èmi fún rara mi gan-an, mi ò mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀. Hmm, wíwẹ̀ ni bó. Máa kó sí inú omi, màá máa ṣe bí ẹja. Ah, nínú ẹhin omi. Bó ni mo ti fẹ́ máa ṣe? Mi ò ní aṣọ wíwẹ̀ o. Èmi gan-an fún rara mi gan-an, má bẹ̀ ru omi. Lẹ́yìn wípé bóyá mo wà nínú omi, túrú nínú balùwẹ̀ kí n máa bu omi sí ara fún rara mi kí ni tí mo bá wà nínú balùwẹ̀. Lẹ́yìn ẹ̀, mi ò ní aṣọ wíwẹ̀ o. Mi ò lè kó sí inú odò kankan. Hmm, lẹ́yìn tí mo ti wẹ̀ tán, kí n wá kó inú odò kí n máa ṣe bí ẹja? À, mi ò ní aṣọ wíwẹ̀.

Ọjọ́ mélòó ni mo ní fún ìsinmi ọdọọdún? À, mo máa ń fún ara mi ní ìsinmi tí ó bá ti di ọdọọdún. Ní ọdún tí ó ti lé yìí, oṣù kan gbá ko, oṣù kan gbá ko ni mo ní fún ìsinmi ọdọọdún kó tó di wípé mà á tán bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Mo máa ń fúnra mi ní ìsinmi, torí tí èèyàn ò bá fúnra rẹ̀ ní ìsinmi, wàhálà le ṣẹlẹ̀, ìyàn lè bẹ̀rẹ̀ àìsàn láti bẹ̀. So tí ó bá ti di ọdọọdún, ìsinmi tí mo máa ń fúnra mi, ó máa ń jẹ́ oṣù kan.

Ṣé mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Àh! Èmi gẹ́gẹ́ bí ara mi. Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń tètè jí ní kùtùkùtù. Ah! Kí n lè bá tètè dé ibi iṣẹ́ mi. Torí àárọ̀ ni ọjà wa jẹ́. Tí o ò bá tètè jí dé ibi iṣẹ́, tí o ò tètè jí, kò le tètè múra tán, kò le tètè bọ́ síta máa lọ sí ibi iṣẹ́ rẹ. Ó pàdánù àwọn, ẹ́, àwọn alábàrájà rẹ. Tí ènìyàn bá sì ti pàdánù wọn ní àárọ̀, kó tún tó le rí pé alábàrájà mi ó di àṣálẹ́. Àárọ̀ kùtùkùtù ni òwúrọ̀ àti àṣálẹ́, òun náà ni ọjà wa la fi máa ń tà. Tí a bá ti tètè jí, àní. Tá, ṣé mo jẹ́ ẹnìkan tí ó máa ń tètè jí ní kùtùkùtù?

Kí ni oúnjẹ tí mo fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù, o jẹ ìrẹsì. Mo fẹ́ràn ìrẹsì gidi gan láti kékeré. Débi wípé tí àbà tí jẹ ìrẹsì bá yìí, àní mo bí tí ara wa kún si. Nigbà tí èmi náà dé dagba, mo tún nífẹsí àti máa jẹ ìrẹsì dára púpọ̀ púpọ̀ tí owó bá tún wà tí èèyàn rí ẹran àti ẹyin kí ẹ̀yàn gbé le lórí. Ààh! Oúnjẹ de nìyẹn. Oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ ni ìrẹsì.

Ṣé mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Ọ, èmi ò mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú oyè mi láyé mi. Eré tí mo bá mú tí mo sá lọ fún ọkọ̀ náà kódà mi ò ní lè rí wípé ọkọ̀ gan-an ni ó dúró. Ẹ̀mí mi ni màá kọ́kọ́ dù nà. Mi ò mọ bí, ìdí tí mi ò ṣe mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró nìyẹn torí mo bẹ̀rù ọkọ̀ gidigidi. Mo sì bẹ̀rù ẹ̀mí mi náà torí wípé ẹ̀mí èèyàn kò ṣe é fi ṣeré. Ìdí tí mo ṣe bẹ̀rù ọkọ̀ láti dá dúró nìyẹn ní ìdojúkojú.

Irú ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn láti máa wọ̀? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀, n-mí ò kí í ṣe ọmọ ilé ìwé mọ́. Tí mo bá ṣe ẹ̀tàn wá fẹ́ wo ìbọ̀sẹ̀ ní àsìkò tí mo wà, yìí ó máa jẹ́ ti black tí àwọn ẹlẹ́yà máa ń lò yẹn, tí ó gùn díẹ̀. Ìdí tí mo sì tún f'ilé wọ ni wípé bóyá a wà ní àsìkò ẹ̀fọn tàbí àsìkò ọyẹ́. Tí mo bá wọ̀ ní àsìkò ẹ̀fọn, a bá mi dí ẹ̀fọn lọ́wọ́ ẹ̀fọn òfin ní lè jẹ mí ní ẹsẹ̀. Tí mo bá sì wọ̀ ní àsìkò ọyẹ́, kò ní jẹ́ kí ẹsẹ̀ mi ó hàn wípé ẹsẹ̀ mi ti funfun. Àwọn àsìkò tí mo tún máa ń wọ ìbọ̀sẹ̀ nìyẹn. Ó sì máa ń jẹ́ black títí àwọn ẹlẹ́yà yẹn.

Ṣé mo mọ bí a ti ń wẹ̀? À, mo mọ bí a ti ń wẹ̀ oo. Iwẹ̀ tí mo máa wẹ̀, tí máa tun dára sí. Tí máa sá ara mi ní kainkain, tí mo bá wà nínú balùwẹ̀, inú mi a sì máa dùn. Tí mo bá tún wá wẹ̀ tán, tí mo fi kainkain àti ọṣẹ tí ó ní òórùn aládùn tí mo fi wẹ̀ tán, màá tún wá mú omi tí ó tutù. Á dàbí kí omi náà kí ó máa tàn mọ́ tí mo bá da omi tutù sí ara. Mo nífẹ̀ẹ́ sí àti máa wẹ̀, mo dẹ̀ mọ̀ bí a ti ń wẹ̀ dáradára. Kódà k'ẹ ṣe wipe boya bí mo ṣe ń wẹ ara mi nìkan, mo tún mọ bí a ṣe ń wẹ ọmọ kékeré, ọmọ òòjọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bí tí omi ò dẹ̀ ní pa lórí, tí omi ò ní pọ̀ jù ní ara rẹ̀. Gbogbo ẹ̀ ni mo mọ̀, gbogbo ẹ̀ ni mo ti kọ́, gbogbo ẹ̀ ni mo dẹ̀ mọ̀ bí a ṣe ń ṣe. Mo mọ bí a ti ń wẹ ara ẹni tí ènìyàn máa mọ́, tóní tóní.

Ṣé mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ha!, Ta ló máa ní wípé oun ò ṣe rí, pe ẹni na o kin jáde, irọ́ ló ń pa. Kódà ẹlòmíì máa ń ṣe ní eré a ni òun kàn fi ń ṣe eré ni, ẹ, lórí irọ́ ni. Èmi náà fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù dáadáa kó tó di pé mo wọ tí ilé, kó tó di wípé mo wọ ilé ọkọ. Mo fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù dáradára, inú mi á sì máa dùn, ara mi á sì máa yá gẹ́gẹ́

Ṣé mo ní àwòrán lára? A, mi ò ní àwòrán lára o. Ibo ni mo fẹ́ gbé gbé? Ibo ni mo fẹ́ gbé gbà? Emi ọmọ Christian. Hmm, tí àwọn òbí mi bá rí lára mi, mo rogo, mo ríre, kí ẹ ṣé pé mo rogo, morà áyọ gan. Hmmm. Won a rí dájú wípé àwọn náà ti lé ayé mi ta. Ṣé o mi ò ní àwòrán lára rá rá rá rá? Mi ò ní àwòrán lára o.

Ṣé ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jẹ? Kí ni mo fẹ́ ṣe? Àti kékeré ni wọ́n ti máa ń kọ́ wa ní inú ilé ìjọsìn wípé ká dárí jin àwọn ọmọnìkejì wa bíi bàbá wa tí ó fẹ́ wa bí ó ṣe máa ń tètè dárí jin wa èèyàn tí ó jẹ́ olúwa wa. Wọ́n á ní tí wọ́n bá gbé wa létí ọ̀tọ̀ kan, ká kọ́tò sí i sini. Mo máa ń tètè dárí jin àwọn ènìyàn torí emí gan máa ń sọ wípé ènìyàn ẹlẹ́ran ara ni gbogbo wa. Ẹran ara ló máa ń ṣì wá lò, ló máa ń ṣì wá mú ẹnìkejì wa bínú. Mo máa ń tètè dárí jin àwọn ènìyàn. Ó dẹrọ̀ọ́rùn fún mi láti dárí jin àwọn ènìyàn.

Ṣé mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? À, kó dà ju ọjọ́ kan lọ. Mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ìgbà tí ó bá sí iná tí a fi ṣáàjì fóònù wa. À, ẹ̀yin á dúró fún ju ọjọ́ kan gan lọ. Mo ti dúró, mo ti rí, mo ti dúró fún ọjọ́ méjì ri tí mi ò lọ fon. Tọ́je wípé ibi tí mo ti lọ ṣáàjì ẹ̀rọ ayárabíàṣá mi kò charge, kò full lọ́jọ́ náà. Jáwé pé ọjọ́ kejì ni mo tó rí i gbà. Mo ti dúró lílo ayárabíàṣá fún ọjọ́ kan rí dáradára.